Nígbà tí n bá jẹ owó, bá tí n bá jẹ owó, ẹnìkeni máa ń san kíákíá èmi fẹ́ kí owó yìí po sí i àbí kó gùn sí i. Ọjo tí mo ti gbá máa ń san ni, màá sọ ọjo fún un. Bo ya tin ba gba owo nínú oṣù yi, ma so pe, ko to di ìparí oṣù maa fún lowo re, ma si try possible best mi mo ṣe iṣẹ́ tí màá ṣe, àbí nkan ohun mìíràn tí bàá lò, l'òun mìíràn tí màá lò tí màá fi san owó rẹ̀ kí n torí ọjo mi kí n má filé tètè rí mi ya, tí máa ní di ẹ.

Mo fẹ́ dáàbò bo ara mi nípa ẹ̀fọn ni pé mo máa ń wọ aṣọ tó bo ara dáadáa, màá wọ sọ́ọ̀ksì tí n ba fẹ́ lọ sùn àbí kí ń bọ́ kí n má, má wọ sọ́ọ̀ksì màá sùn sí abẹ nẹ́ẹ̀tì èyí ó bó mi tó jẹ́ pé ẹ̀fọn kò ní le dùn mí, kò ní le jẹ mí àbí kí n lo àwọn èyí tí wọ́n ń pè ní coil, àwọn oògùn ẹ̀fọn, wọ́n pọ̀ lóríṣiríṣi tí mo máa ń lò tí má fẹ́ dáàbò bo ara mi lọ́wọ́ ẹ̀fọn.

Ibi tí mo ti ń ra oúnjẹ ni ọ̀dọ̀ Ìyá Abas, kilode tí mo sẹ nra oúnjẹ nbẹ́ ni pe. Mò n láìkì oúnjẹ wọn torí oúnjẹ wọn máa ń dùn lọpọlọpọ. Óun ni mo máa ń fi se oúnjẹ alẹ́ nígbà mi àbí oúnjẹ ọ̀sán nígbà mí. Máa ra oúnjẹ bíi búrẹ́dì àti àkàrà, ẹ̀wà àti, ẹ̀wà àti burèèdì àti dòdò bi mo ṣé máa ń rà lọ́dọ̀ wọn nu.

Orin ìbílẹ̀ tí a gbọ́dọ̀ ní fújì àti jùjú. Àwọn bàbá wa ni, àwọn bàbá nígbà wọ́n máa ń kọ orin yìí, wọ́n, wọ́n máa ń lu ìlù gángan, bàtà àti ṣẹ̀kẹ̀rẹ̀. Orin náà dùn gidigidi, ó sì máa ń mú kí ènìyàn jó nígbà ọdún tàbí ìgbéyàwó ni wọ́n máa ń kọ jùlọ.

Ìṣẹ̀lẹ̀ tó kó gbogbo àdúgbò pọ̀ ni ìṣẹ̀lẹ̀ nígbà mìí ìṣẹ̀lẹ̀ tí ná bá ṣẹlẹ̀. Àbí tí èèyàn kan bá kú ládùúgbò, ìṣẹ̀lẹ̀ yẹn máa ń kó gbogbo àdúgbò pọ̀. Tí ẹni tó bá kú, olóògbé tó bá kú, fámílì àwọn olóògbé tó bá kú, àdúgbò lọ kì í kan pé, à, ẹ kú ọrọ̀ èèyàn ò, àti pé bóyá olè jà ní àdúgbò. Wọọ́n sọ fún wa, wọ́n kó, wọ́n kó gbogbo àdúgbò jọ pé ká wolè tó jalè àbí kán wo, haán sọ fún wa pé ká mọ tilẹ̀kùn, ká dẹ̀ mọ tilẹ̀kùn lálẹ́.

Oúnjẹ tí mi kò fẹ́ràn ni ìyí tán pe nì wheat. Tí n bá mú, ó máa ń mú mi kí n bì. Ìgbà tí mo si ti mú, tí ń like rẹ ni láti kékeré nítorí ti n bá mú, ó máa ń mú mi bì. Mi o si gba tirẹ paapaa paapaa. Mo tun gbìyànjú rẹ bọ. Nígbà tí mo gbìyànjú rẹ̀, mo rípé, "nǹkan kan náà ni ṣò láti ìgbà un báyi, mi ò mọ̀ ọ́n mọ́." Moti paati mi o jẹ gan pẹ̀lú onujẹ mọ.

Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ gúú. Mo fẹ́ràn búlú nítorí ó rẹwà ó sì bí ojú ọ̀run. Nígbà tí mo bá ń ri àwọ̀ búlú, inú mi máa ń dùn lọ́pọ̀lọ́pọ̀. Aṣọ mi náà, aṣọ, aṣọ mi àwọ̀ gúú ó wà, bá mi mu gidigidi.

Nǹkan tí mo máa ń wọ̀ tí máa fẹ́ lọ sọ́n ni, nígbà mí aṣọ mi, màá wọ shorti àti singleti lọ sun àbí kí n wọ èyí pé aṣọ ìwọ̀ tẹ́lẹ̀ tó máa ń fi sùn, èyí tó ń pè ni night gown, mo màá wọ̀ kí n tó lọ sun. Nkan tí mo tún máa ń wọ̀ nígbà mí, ọjọ́ mìíràn màá wọ short boxer, màá sì wọ̀ àti short gown nìkan màá wọ lọ sun, màá sì faṣọ bora àwọn ohun tí mo máa ń wọ̀ lo sun.

Bo sẹ́ máa ń ràn ǹkan lórí erọ̀ ayélujára ni pé, ohun tó ń ta wọ́n tà bí àwọn bíi bàagi, ọ̀kadà, aṣọ, mọ́tò, fìlà, yẹtí, oríṣìíríṣìí ǹkan ni wọ́n ń tà lórí ayélujára. Wọ́n ń ta awọ́n bíi àpp náà, wọ́n ń ta wọ́n bíi sóftware lórí ayélujára. Àwọn tí ẹni tí ń ra, mo máa ń ra àwọn kọ̀ọ̀kan, ìgbà mí mo máa ń ra aṣọ́ ní erọ̀ ayélujára, bó ti mo fi ránṣẹ́ ni wọ́n máa ń ránṣẹ́ pẹ̀lú àwọn wọn lawon tó máa ń bá wọn deliver rẹ̀, àwọn mìíràn tí wọ́n ń pè é ránṣẹ́, tí ó bá yẹ pé bíi láti Èkó wọ́n fi ránṣẹ́ sóko àbí tí ọkọ̀ wọn náà tí kọ́, tí kọ́mpìnì wọn náà bá ní ọkọ̀, wọ́n fi sínú ọkọ̀ wọn, wọ́n wá gbé fún àwọn, dispatch rider tí wọ́n máa gbé fún wa.

Oúnjẹ kò jáde dáadáa nígbà tí mo sẹ oúnjẹ, tí oúnjẹ ò jáde dáadáa. Ẹni tó jẹ ni, èmi náà ni, èmi náà ni mo jẹ. Ǹkan tó sì ṣẹlẹ̀ ni pé ọjọ́hun mo gbàgbé àti fi bí, mo gbàgbé àti fi iyọ̀ sí inú rẹ̀. Nígbà tí mo sì i taste e, nígbà tí o fi padà yaa mo taste e den, mo rí pé oúnjẹ yẹn kò dùn dáadáa kò ja de dáadáa tó ṣe yẹn kò- kò rí.

Àwọn àmì tí ó wà lórí lẹ́tà ni àmì ohùn gíga, àárín àti ìsàlẹ̀. Fún àpẹẹrẹ, O, Ọ, O. Àwọn àmì tí ó wà lábẹ́ ni ẹ, ẹ́, ṣ, àti wọ́n ṣe pàtàkì gidi gidi. Tí àmì kò bá sí, ọ̀rọ̀ náà yóò yípadà bí owó àti ọwọ́, ọwọ́. Nítorí náà, a gbọdọ̀ fi wọ́n sí i.

Bí mo tí máa ń mọ́ ni máa ń kọ orin ìlú tún, mo ń kọ bí iṣẹ́ bí iṣẹ́ ìlù gángan, bá ṣe ń lù gángan, orin ni, orin mi ni ó ń kọ ní àkókò. O. Ó ṣọ, ó sọ̀rọ̀ fún mi ṣùgbọ́n mò ń ṣe ní ojoojúmọ́ lẹ́yìn díẹ̀ mo tí ń mọ̀ dáadáa, inú mi ń dùn gidigidi o.

Híhun aṣọ ìbílẹ̀ ni iṣẹ́ àwọn Yorùbá. Wọ́n máa ń hun aṣọ òkè, aṣọ ọ̀fù, aṣọ òfì, òkè aṣọ òfì. Wọ́n máa ń lo òwú, òwú àti ẹ̀ran híhun. Aṣọ na rẹwà gidi gidi o si, o si lágbára. Àwọn ọba àti àwọn ìyá wa, máa wọ́ ọ́ nígbà ọdún tàbí ìgbéyàwó.

Gbígbẹ́ igi ṣe pàtàkì gidigidi. Igi fún wa ní afẹ́fẹ́ mi-mimu tí a ń mí. Igi fún wa ní inú òjijì wá ní ojiji nígbà tí ọ̀rọ̀ bá, òòrùn bá ràn. Igi tún dènà-ó ń dènà afẹ́fẹ́, ilé àti ìsàn omi.

Igbeyewo iṣẹ́ ìkẹyìn tí mo ṣe dára, mo lo si'bi ni àárọ̀. Won bí mí ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni pa iṣẹ́ mí. Mo dáhùn dáadáa, inú mi, inú mi bàjẹ́ díẹ̀ ní àkókò, ṣùgbọ́n lẹ́yìn náà mo, mo balẹ̀. Mo n retí, mo n retí pé wọ́n yẹ kan pé mí padà.

Ohun tí mo fẹ́ràn lórí písà ni ṣokoléètì dída, oyin, wàrà dídùn, ọpẹ òyìnbó, ọ̀gẹ̀dẹ̀, sítírọ́bẹrì, mọ́ńgòrò. Súgà àti òórùn dídùn.

Bẹ́ẹ̀ni, mo ṣì máa ń rìn. Ìpèsè àwọn ohun èlò mo máa ń lọ sí ọjà lọ sí ọjà pàtàkì nínú ìlú mi. Nígbà mìíràn, mo máa ń rà lórí lórí nǹkan nǹkan nǹkan ní ayélujára. So mo máa ń wá ibi tí wọ́n ti ń kọwó jù. Mo máa ń fẹ́ran ra ohun èlò tí ó dára.

Rárá o, èmi kò fẹ́ràn jijiyan. Rárá, jíjìyàn máa ń mú ìbínú àti wàhálà wá. Mo máa ń fẹ́ràn kí n jo- jẹ lọ, kí n ji ro ro ní àlàáfíà. Tí ọ̀rọ̀ bá fẹ́ yí padà sí ijíyàn, jíjìyàn, mo máa ń dákẹ́ jẹ́ tàbí kí n lọ, tàbí kí n lọ níbẹ̀, àbí kí n kúrò níbẹ̀.